Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ímeèlì àìwúlò. Mo máa ń gbà wọ́n lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n nígbà tí mo bá ti gba irú àwọń ímeèlì tí ò wúlò yìí, mo máa ń mú wọn kúrò ní orí ímeèlì mi, mo máa ń dìlíìtì wọ́n tàbí kí ń kó wọ́n lọ sí ímeèlì tí kò wúlò, èyí tí à ń pè ní spáàmù. Mo máa ń mú wọn lọ síbẹ̀ nígbàkugbà tí n bá gba irú àwọń ímeèlì náà.

Mo máa ń lo fóònù mi lójoojúmọ́ ní ọ̀pọ̀ ìgbà. N kò lè sọ ìgbà pàtó tí mo máa ń lo fóònù náà, nítorí mo máa ń lo fóònù náà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo ní iṣẹ́ tí mo fi fóònù náà n ṣe ní orí ẹ̀rọ ayélukára. Mo máa ń ṣe ìfowódókòwò ní orí ẹ̀rọ ayélukára. Fóònù náà o ni mo máa ń lò láti ṣe àwọn iṣẹ́ wọ̀nyí. Mo máa ń lò ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà mìíràn, ó lè tó wákàtí márùn-ún sí mẹ́fà tí mo fi máa ń wo bí ọjà ṣe ń lọ ní orí ẹ̀rọ ayélukára. N kò lè sọ pàtó wípé iye ìgbà báyìí ni mo máa ń lo fóònù náà, nítorí mo máa ń lò ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Ìgbà tí mo bá ń jẹun, mo máa ń fẹ́ràn kí n máa jẹun ní kẹ́lẹ́kẹ́lẹ́. N kò fẹ́ràn kí n máa jẹun kí gbogbo ẹnu mi wá máa dún, kí àwọn tó ń kọjá àbí àwọn tó bá wà ní ẹ̀gbẹ́ mi kó máa gbọ́ bí mo ṣe ń jẹun. Ṣùgbọ́n mo fẹ́ràn kí n máa jẹun ní kẹ́lẹ́kẹ́lẹ́ níwọ̀ntúnwọ̀nsì. Mo mọ̀ bí a ti ń jẹun dáradára.

Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́. Iṣẹ́ tí mò ń ṣe ó jẹ́ iṣẹ́ ìfowódókòwò ní orí ẹ̀rọ ayélukára. Àwọn ìṣòro tí mo sì máa ń kojú ní ibi iṣẹ́ náà ó níi ṣe pẹ̀lú ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì tó máa ń ṣe ségesège ní àwọn ìgbà kọ̀ọ̀kan. Tí ẹ̀rọ náà bá ti ń ṣe ségesège, mo ti ní àwọn ẹ̀rọ òmíràn, àwọn ilé iṣẹ́ òmíràn tí ó ń pèsè íńtánẹ́ẹ̀tì náà. Tí nǹkan bá ṣe ségesège, màá sì lọ sí orí òmíràn. Mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé iṣẹ́ náà tí mo ti subscribe sí. Nígbà tí íńtánẹ́ẹ̀tì kan bá ń ṣe ségesège, màá sì lọ sí orí òmíràn. Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ẹnu iṣẹ́ mi nìyí.

N kò kín ń ṣe títa rírì àti rírà tí a fojú rí. Títa àti rírà tí mo máa ń ṣe ori ẹ̀rọ ayélokára ni mo ti máa ń ṣe. Àwọn iṣẹ́ tí mo sì máa ń ṣe ó níṣe pẹ̀lú títa àti rírà ní orí ẹ̀rọ ayélukára. Ko nílò kí n pàdé àfojúsùn kankan, nítorí iṣẹ́ tí mò ń ṣe kò níṣe pẹ̀lú àwọn ènìyàn, ó níṣe pẹ̀lú orí Íńtánẹ́ẹ̀tì ni.

Bí mo ṣe máa ń tọ́jú èékánná mi ni láti re èékánná náà nígbàkúgbà tí ó bá ti kún kọjá bó ṣe yẹ lọ. Tí ó bá ti ga púpọ̀, mo máa ń sábà fi bílèèdì rẹ́ èékánná náà. Mo sì máa ń fi omi fọ èékánná náà tàbí kí n lo píìnì láti yọ àwọn ìdọ̀tí tí ó wà nínú èékánná náà. Bí mo ṣe máa ń ṣètò èékánná mi nìyí.

N kò kí n sábà mu ice cream. N kò fi bẹ́ẹ̀ fẹ́ràn ice cream. Múmu, nítorí ohunkohun tó bá ti ní ṣúgà tí ó pọ̀, mo máa ń fi bẹ́ẹ̀ sá fún irú àwọn nǹkan báwọ̀n yìí. N kò kí n mu ice cream.

Rárá o, mi ò kí ń máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́ mi. Nítorí irú iṣẹ́ tí mò ń ṣe kò nílò ìgbéjáde rárá. Mò ń ṣe okòwò ní orí ẹ̀rọ ayélujára. Mò ń ṣe káràkátà èyí tí à ń pè ní fọ́rẹ́x ní orí ẹ̀rọ ayélujára. Kò sì nílò kí a ṣe ìgbéjáde kankan rárá. Nítorí náà mi ò kí ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ tí mò ń ṣe.

Ohun tí mo máa ń wò nínú òṣìṣẹ́ tuntun tí a bá fẹ́ gbà àbí iṣẹ́ tí a bá gbé jáde, òun ni ẹni tí ó mọ̀ dáadáa nípa iṣẹ́ náà. Ẹni tí ó mọ̀ dáadáa nípa iṣẹ́ tí a fẹ́ gbà'yàn fún àti ẹni tí ó ti ní ìrírí ọjọ́ pípẹ́ lórí iṣẹ́ tí a fẹ́ gbà ẹni náà fún, òun ni mo kọ́kọ́ máa ń wò. Bẹ́ẹ̀ sì ni mo tún máa ń wo ẹni tí ó mú iṣẹ́ ṣíṣe ní ọ̀kùkúndùn, tó mú iṣẹ́ ṣíṣe ní àṣeyọrí àti kí a ṣe iṣẹ́ bí ó ṣe yẹ kí a ṣe ṣe é tí ó mú lọ́kùkúndùn. Irú àwọn èèyàn báyìí ni mo máa ń wò láti gbà sí iṣẹ́ tuntun.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìrọ̀rí nígbà tí mo bá sùn. Mo máa ń lo píllòw ọ̀kan tí mo máa ń fi ṣe ìrọ̀rí. Mo máa ń sábà lo ìrọ̀rí nígbà tí mo bá fẹ́ sùn kí ọrùn má bà rò mí. Torí náà, mo ṣe máa ń lo ìrọ̀rí ní gbogbo ìgbà.

Irú iṣẹ́ tí mò ń ṣe kò nílò kí a máa kọ ohun kan tàbí kí a kọ ohun tuntun jáde rárá. Nítorínà, n kò tì kọ ohun tuntun jáde níbi iṣẹ́ tí mò ń ṣe. Iṣẹ́ tí mò ń ṣe ó ní ṣe pẹ̀lú iṣẹ́ ìfowó dókòwò lórí ẹ̀rọ ayélukára. Mo máa ń fowó dókòwò lórí ẹ̀rọ ayélukára, èyí tí à ń pè ní fọ́rẹ́ẹ̀sì. Iṣẹ́ náà kò sì nílò kí a gbé ohun kan jáde àbí kí a kọ lẹ́tà tàbí kí a kọ ohunkóhun tuntun jáde nínú iṣẹ́ náà.